Àwọn nǹkan tó wà ní àpò mi; owó, fóònù mi àti báìrò mi tí màá fi kọṣẹ́. Òhun ló wà ní àpò mi báyìí báyìí, mo sì ní àwọn nǹkan jíjẹ mi tó wà nínú àpò mi.

Mo máa ń ṣe àtúnú nnkan dáadáa. Ní lópin, ìgbà tí ò gbá ti bàjẹ́, mo máa ṣe àtúnú rẹ̀ títí tití titi ó fi bàjẹ́, tí ó fi ní wúlò mọ́, èyí hun ló dájú. Kama wasti resources si.

Mo máa ń lo ẹ̀rọ ìrànwọ́ ohùn lẹ́ẹ̀kọ̀ọ́ kan tí màá fẹ́ bá àwọn èèyàn púpọ̀ sọ̀rọ̀. Mo máa lò ó, ní sì máa fi ń ṣeré nígbà míì. Hmm.

Mo mọ̀ bí a ti ṣe oúnjẹ dáadáa. Mo mọ bí a ti ń se oríṣiríṣi oúnjẹ òkèlè ni, ìrẹsì ni, semo ni, ẹ̀wà ni, mo mọ́ gbogbo e se dáadáa tí ó dun.

Bátìrí fóònù mi máa ń dúró pẹ́ dadáa tí un bá ti ṣáájì rẹ̀ tó ti kún. Mo máa lò ó fún bí i wákàtí mẹ́ta sí wákàtí mẹ́rin, ó má ń dúró dáadáa.

Mo máa ń lọ sí ilé ìjọsìn tí mo ba fẹ́ kírun, a sì máa ń lọ sí ibi tí a bá fẹ́ kí jímọ̀ ìbe hun láti kírun. Wa sì se waasì fún wa, aa gbọ̀. A sì máa ń lọ s'áṣàlatu, ilé ìjọsìn láti máa ń ṣe.

Bẹ́ẹ̀ni, mo ti ṣe ìrìn àjò sí ìlú mìíràn rí bí i ìlú mẹ́ta sí mẹ́rin nígbà tí mo fi wà ní kékeré. Bí mo ṣe wà báyìí, ìlú mìíràn ni mo wà tí mo ṣe ìrìn àjò wá láì pẹ́ yìí. Hm.

Bẹ́ẹ̀ni, wifì mi yàrá ó yára dáadáa. Ó ní 2.4hz àti 5hz. Tí má fẹ́ kó yára dáadáa, màá pàro rẹ sí 5haz kó lè bá yàrá ìbì downloadi nkan tí mo bá fẹ́ downloadi àbí kin fí se nkan tí mo bá fẹ́ fi ṣẹ́ lásìkò tó yẹ.

Rárá, mi ò kí ń mu òògùn. Mi ò fẹ́ràn kí máa mu òògùn. Tó bá rẹ̀ mí, mo fẹ́ kí ń gba abẹ́rẹ́ ju kí n lo òògùn lọ. Àwọn òògùn won máa ń kọ́ro ò nígbà mí. Ko ki ń dùn lẹ́nu rárá.

Mo, mi ò fẹ́ rẹ̀, àmọ́ ó ní àwọn oúnjẹ tí mo mọ̀ rá ní òpópónà bíi búrẹ́dì àti àkàrà tó máa ń ta. Ní ma-- ó máa ń dùn dáadáa, àmọ́ tó bá jẹ́ bí àwọn oúnjẹ bí ìrẹsì, ẹ̀wà, òkelè mi ò lè rà á ní òpópónà. Mà á nílò láti lọ sí restaurant ní tó lọ ra oúnjẹ òun náà. Nítorí pé ní àwọn oúnjẹ tó máa ń ta ní òpópónà, àwọn eṣinṣin á kówọ̀, kan tá tí rùn lẹ́gbẹ́ẹ̀rẹ́ á rùn sí oúnjẹ mi, mi ò sì fẹ́ rẹ̀, rẹ̀.

Ó ti pẹ́ tí mo ti lọ rí Dókítà. Bóyá ní ìgbà tí mo fi wà ní primary school ni mo lọ rí Dókítà. Ó ti pẹ́ gidi gan. Àáre kì ń ṣe mí dáadáa, ṣó mi ò ní láti lọ sọ́dọ̀ Dókítà? Mi ò ṣe kí ń ṣe check up bá wùn ná. Kò sí ìdí tí màá fi lọ sí ọ̀dọ̀ Dókítà.

Data oun ò kí n pọ̀ tó, kò kí n tó mi lò lọ́sẹ̀ kan, a ti tán. Ohun tó jẹ pé ní, ǹkan tí mo ń fi data ṣe pọ̀, màá ń fi ń ṣe WhatsApp, màá ń fi wo social media àti TikTok, màá sì máa fi ṣe àwọn ọ̀pọ̀lọpọ̀ iṣẹ́ tí mo ní láti ṣe, kò kí n tó mi rara rárá.

Mo fẹ́ràn ọjọ́ Thursday àti ọjọ́ Friday, ó dá pé làwọn àkókò méjèèjì wọn yàtọ̀ nínú gbogbo ọjọ́. Ìyàtọ̀ wà láàárín wọn àti àwọn ọjọ́ yii.

Tí mo bá dùro dé nnkan màá máa tẹ fóònù mi àbí kí n máa wo fíìmù lórí fóònù mi, màá ṣà máa ṣe nnkan nkàn pẹ̀lú fóònù mi bíi kí n máa wo social media àbí kí n máa wo TikTok. Nínú gbogbo àwọn nnkan yìí màá máa ṣe.

Rárá o, mi ò kí ń sábà jẹ oúnjẹ ọ̀sán. Tí mo bá ti jẹ ti àárọ̀ tí mo bá padà wálé bóyá kí n mu gààrí àbí tó bá dalẹ́ kí n ṣe oúnjẹ tí màá jẹ. Mi ò kí ń jẹ oúnjẹ ọ̀sán pẹ̀lú àwọn oníbàárà rararara.

Tí mo bá fẹ́ lọ síbi iṣẹ́, màá rìn láti ilé mi dé ibi òpópónà, tí bá wá ti dé ibẹ máa wá dúró kí kẹ̀kẹ́ àbí mọ́ruwá àbí ọ̀kadà kọjá tí màá gùn lọ síbi iṣẹ́. Nígbà mí màá wọ kẹ̀kẹ́, nitori pe ní owó rẹ̀ kéré, nígbà mí má sì wọ bọ́ọ̀sì tàbí, ẹ, táìsì nígbà mí màá sì gbọ́ ọ̀kadà tí mo bá fẹ́ tètè dé ibi tí mò ń lọ kíákíá.

Rárá o, mi ò kí ń wọ fìlà. Mo máa wọ tẹ́lẹ̀ ìgbà tí mo fi wà ní kékeré àmá níìsín, mi ò kí ń wọ fìlà. Rárá, mi ò fẹ́ran láti máa wọ àga fìlà tí àwọn àlùfáà máa ń wọ.

Bẹ́ẹ̀ni mo máa ń fi ìdabo bo orun sára nígbà tí mo bá fẹ́ sùn lálẹ́ kí òtútù má lè bá mú mi. Mo máa ń fi i sára ní ibi gbogbo igba kí n tó sùn, ó dáa ra gan-an fún mi.

Àwọn alábáṣiṣẹ́ pọ̀, máa wò ó ṣe àwọn ènìyí wọn lè bá àwọn kíláyẹ̀ntì sọ̀rọ̀ dáadáa, bí wọ́n lè bá wọn sọ̀rọ̀, má wò bí wọ́n ṣe máa ń ṣiṣẹ́. Professionalism ko ló máta jù lọ, ó ṣí kókó dáadáa.

Mo máa ń ṣe ìdọ́gba láàrín iṣẹ́ àti ìgbésí ayé. Mo, mo máa ń ní routine tí mo máa ń tẹ̀lé. Lọ́jọ́ Monday títí di Friday, màá lọ síbi iṣẹ́. Tó bá ti di ago márùn-ún, màá padà wá sílé. Tó bá sì di ọjọ́ Saturday àti ọjọ́ Sunday, màá dúró sílé, màá ṣe gbogbo nǹkan tí mo bá fẹ́ ṣe. Bí mò ún ṣe máa ń ṣe ìdọ́gba láàrín iṣẹ́ àti ìgbésí ayé nìyí.

Bẹ́ẹ̀ni, mo máa jẹ oúnjẹ tó kù tó bá jẹ́ pé ní èmi mo jẹ kú. Àmọ́ tí ó bá kí ń sì mi mo jẹ kú, tí oúnjẹ náà wá jẹ́ oúnjẹ tí n nífẹ̀ẹ́ sí mi ò ní jẹ ẹ. Àmọ́ tó bá jẹ́ oúnjẹ tí mo nífẹ̀ẹ́ sí ni mo máa jẹ ẹ́

Rárá mi ò kí ń fi àwọn fáìlì mi pamọ́ sí ori cloud nítorí pé ní mi ò lo iPhone. Àwọn iPhone ni wọn ní iCloud. Android ò sábà ní cloud báhun náà, so ori storage ni mo máa ń fi àwọn fáìlì mi pamọ́ sí àbí kí n ra flash drive tí máa sì kó pamọ́ sínú rẹ̀

Bẹ́ẹ̀ni, mo máa ń wo àwọn ètò tẹlifísàn bí ìròyìn àti àwọn eré ìdárayá tó máa ń ṣe lori tẹlifísàn. Mo máa ń gbádùn wíwo wọn dáadáa, mo sì máa ń wo ni aárọ àti àlẹ̀ tí mo bá de láti gbéṣẹ.

Mo máa ń mú ara daada, màá ń wẹ, màá sì lo perfume, màá sì wọ suit àti tie tó bá suit náà lọ̀. Àwọn òníbàárà bá bì pé ní mo wà professional pẹ̀lú iṣẹ́ tí mo ń ṣe.

Mi ò kí ń sábà sùn ní ọ̀sán, mi ò kí ń gbádùn orun ọ̀sán dáadáa. Kódà tí n bá fẹ́ sùn ní ọ̀sán, mi ò kì í ń sùn fún ìṣẹ́jú márùn-ún tí máa fi jí. Mo máa ń, máa ń gbádùn sísùn ni alẹ́ àti àárọ̀ kùtùkùtù tí mo bá ṣẹ̀ jí.